Bẹ́ẹ̀ni, mo dẹ ní ètò ààbò kọ̀ǹpútà torí inú kọ̀ǹpútà ni àwọn ǹkan tó dẹ se pàtàkì, àwọn ǹkan tó dẹ se pàtàkì dáadáa wọ́n dẹ pọ̀ nínú kọ̀ǹpútà mi. Ǹǹkan tó fàá tí mo fi ní ètò ààbò kọ̀ǹpútà nìyẹn, tí ètò yẹn ò bá ṣe n bẹ́ẹ̀, àh, mo lè jí lọ́jọ́ kan kí má rí gbogbo àwọn ǹkan tó dẹ wà pàtàkì nínú kọ̀ǹpútà mi yẹn. So ǹkan tó fàá tí mo dẹ n fi máa fi ètò ààbò kọ̀ǹpútà sí. Ètò ààbò kọ̀ǹpútà tí mo ní ọ́ dẹ pọ̀ gan, kiisé, kii kiiṣé bí ikàn ni mo ní bíi mẹ́ta báyìí tí wọ́n máa ń dáàbò kọ̀ǹpútà mi.

Rárá o, mi ò dètí lọ sí Àgodi, torí Àgodi lilọ yẹn kì í ṣe nǹkan tí mo dẹ̀ ní àsìkò láti lọ ni. Àǹkí ṣe ibi tí mo fẹ́ràn láti máa lọ ni, ǹkan tó fa tí mo dẹ̀ ti lọ rí nìyẹn. But sùgbọ́n gbogbo ọjọ́ tí mo bá ráyè àti mo bá dẹ̀ rí ní ọ̀rẹ́ tó fẹ́ lọ wo àgbo yẹn, mo máa tẹ̀lé ọ̀rẹ́ mi lọ ká dẹ̀ lọ wo, torí nǹkan tí mo dẹ̀ ní, ǹkan tó dẹ̀ dára láti wo ni, ǹkan tí mo le fẹ́ràn kí n máa wo ni tí mo lọ ni.

Ìgbà tí mo kẹ́yìn ìrìnàjò fún iṣẹ́, ó máa tó bí ọdún kan báyìí torí ó ti pẹ́ tí mo ti lọ ìrìnàjò fún iṣẹ́ o, ó ti pẹ́ gidi gan. Ẹ̀mí náà mo dẹ̀ tí míss i ki máa lo. Ìrìnàjò fún iṣẹ́ ṣùgbọ́n kí ìrìnàjò kan bẹ ti o je pé mo máa ṣe láìpẹ́ yìí, mo máa lọ ìrìnàjò fún àwọn iseẹ kan torí iṣẹ́ yẹn ó jẹ́ ṣì pàtàkì láti rin ìrìnàjò fún wọn. So nǹkan tó fa ti mo máa, tí mo fi máa ìrìnàjò fún àwọn iṣẹ́ yẹn nìyẹn. So kí nǹkan wa lè máa lọ dáadáa kí n bá lè rí àwọn pàtàkì.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà tí ọdún bá ti ń wá sẹ́yìn báyìí, àti ọdún bá ti ń lọ bí i ìgbà November yẹn, mo dẹ̀ fẹ́ràn àkókò yẹn torí àkókò yẹn àwọn nǹkan wọn ò le kí ń wọ́n dáadáa. Irú àkókò October November yẹn àwọn nǹkan wọn ò de kí wọ́n torí àwọn nǹkan oúnjẹ gan wọn ò de kí wọ́n, gbogbo àwọn nǹkan ti awon eeyan gbin báyìí wọ́n máa mú wọn jáde. Ṣó ìgbà yẹn àwọn nǹkan oúnjẹ wọn ò de kí wọ́n, wọ́n máa lọlẹ̀. Ṣó irú ìgbà yẹn ni mo dẹ̀ fẹ́ràn jù, mo dẹ̀ fẹ́ràn àkókò yẹn ní ìgbà ọdún, mo dẹ̀ fẹ́ràn rẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wo àwọn ètò tẹlifísàn dáadáa torí èmi ètò wíwo ètò tẹlifísàn nǹkan tí mo fẹ́ràn kí n máa ṣe ni, nǹkan tí mo máa ń gbádùn àti ṣe ni. So nǹkan tó fa tí mo máa ń fi wo ètò tẹlifísàn nìyẹn. Mo dẹ̀ fẹ́ràn tẹlifísàn dáadáa torí èmi tí mo bá fẹ́ ṣe fàájì báyìí, nínú àwọn fàájì mi ni pé kí n dẹ́ lọ máa wo nǹkan lórí tẹlifísàn. So nǹkan tó fa tí mi o dẹ̀ kí n fi àwọn ètò tẹlifísàn yẹn ṣeré rárárára ni.

Bẹ́ẹ̀ni, mo dẹ̀ ní gíláàsì òòrùn torí ìgbà mi ń bẹ tó jẹ́ pé òòrùn máa ràn dáadáa àní irú ìgbà yẹn, ọ́ dẹ̀ yẹ kẹéèyàn ni gíláàsì òòrùn tí ẹ bá àì jẹ́bẹ́ẹ̀, èyàn ò dẹ̀ ní, èèyàn ò ní, ò dẹ̀ ní jáde now. So, ǹkan tó fàá tí mo dẹ̀ fi ní gíláàsì ọ̀run yẹn nìyẹn. À gíláàsì ọ̀run mi yìí, mo máa ń gbádùn àti wọ̀ọ́ dáadáa. Mo dẹ̀ fẹ́ràn kí n máa wọ, torí ó máa ń jẹ́ kí ọ̀run máa wọ̀ọ́ ojú ènìyàn, gbogbo ibi téèyàn bá ń lọ bá, èèyàn máa gbádùn àti lọ síbẹ̀ dáadáa ni.